Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa ya àwòrán ní gbogbo ìgbà. Ó máa ń wù mí kí n máa ya àwòrán tí mo bá lọ sóde àríyá àbí tí mo bá wà níbi ìgbafẹ́. Ó máa ń dùn mọ́ mi láti máa ya ìwòrán nígbà mi láti lè fipamọ́ fún ọjọ́ iwájú àti fún ohun tó ń bọ̀ lọ́nà.

Ìye wákàtí tí mo máa ń lò níbi iṣẹ́, ó ṣe síra wọn nígbà mìíràn ní ọjọ́ àbámẹ́ta àbí ọjọ́ àlàmísìí, mo máa lo wákàtí mẹ́sàn-án sí mẹ́wàá ní gbogbo ìgbà. Nígbà mìíràn tí kò bá sí iṣẹ́ ní ọjọ́ náà, a máa n lo wákàtí márùn-ún gbaàko.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi ni ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà Ìyẹn máa ń jẹ́ kí iṣẹ́ wa yá kánkán. Óò dẹ̀ máa ń fa kí iṣẹ́ wa lọ geere. Pẹ̀lú ẹ̀rọ ayárabíàṣá yìí, a máa ń tètè parí iṣẹ́ wa, óò dẹ̀ máa ń rùn wá lọ́rùn.

Ayé iṣẹ́ ọ̀tọ̀, ayé ìgbésí ayé mi ọ̀tọ̀. Mo máa ń ṣe ààlà sí àwọn méjèèjì. Mi ò kí ń jẹ́ kí iṣẹ́ pọ̀jù mí lọ, mo dẹ̀ máa ń fi ayé fún ìgbafẹ́ nígbà mìíràn. Nítorí ẹ̀mí àwọn Yorùbá sọ pé ẹ̀mí iṣẹ́ gùn jù èèyàn lọ. Nítorí náà mo máa ń fi ayé iṣẹ́ sílẹ̀ lọ́tọ̀ àti ayé ìgbafẹ́ lẹ́yìn tí mo bá ti ṣiṣẹ́ jù.

Àjọ̀dún tí èmi fẹ́ràn jùlọ ni àjọ̀dún Kérésìmesì. Àjọ̀dún yìí máa ń dùn mọ̀ mi púpọ̀ nítorí ó máa ń fàyè gba oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ti ríra wọ́n ti pẹ́ káàkiri àgbáyé láti fọwọ́sowọ́pọ̀ ẹ̀ṣẹ̀ ayẹyẹ ọdún yìí ibí Jésù Kristi olùgbàlà. Nítorí náà, ó máa ń dùn mọ̀ mi ta bá sh--- jọ ṣe àjọyọ̀ Kérésìmesì.

Ọjọ́ mẹ́ta ni mo ní fún ìsinmi ọdún láti tún padà síbi iṣẹ́. Láti, láti ọjọ́ Kérésìmesì sí ọjọ́ mẹ́ta síwájú. Lẹ́yìn ìgbà yẹn, mo lè padà sí ibi iṣẹ́ katútó wá ṣe ọdún. Ọdún ńlá ti ń ṣe ọdún titun. Ni ọjọ́ kìíní ọdún tuntun. So ọdún, ọjọ́ mẹ́ta ni mo ní láti fi ṣe ìsinmi ọdún.

Mo máa ń darí àwọn òsìsẹ́ nípa bí wọ́n ṣe mọ iṣẹ́ sí àti nípa bí wọ́n ṣe mọ nǹkan tí wọ́n ń ṣe sí. Àwọn òṣìṣẹ́ mii wàá tí wọ́n ń gbọ́n fáfa tí wọ́n sì gbọ́ lo yè wọ́n sì mọ iṣẹ́ dúró wọn lọ. Àwọn tó bá mọ ń pa iṣẹ́ wa dáadáa la máa ń kọ́kọ́ fi síwájú bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n wà lẹ́nu iṣẹ́ tí wọ́n ń kọ la máa ń gbé tẹ̀lé wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ǹkan lórí ẹ̀rọ ayárabíàṣá tí wọ́n ń pè ní Íńtánẹ́ẹ̀tì láti fi èrò ọkàn mi àbí ìjíròrò mi sí orí afẹ́fẹ́ láti jẹ́ kí àwọn èèyàn bá mi dá sií àbí kí mo kan máa ń fi síbẹ̀ láti lè fi hàn bí mo ṣe ń gbèrò ní ọkàn mi.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí nígbà tí mo lọ gbafẹ́ nínú ìlú Italy lẹ́yìn ìgbà tí mo kúrò lórílẹ̀-èdè Nàìjíríà. Mo lọ sí ìlú Italy, ìgbà tí mo dé bẹ́ẹ̀ ni mo gun ọkọ̀ ojú omi rí ó sì dùn mọ́ mi gidigidi gan torí mi ò gun rí, mo dẹ̀ nífẹ̀ẹ́ sí i.

Nígbà tí ó yẹ kí lọ rí dókítà ni ìgbà tí eyan bá tí ń ṣe àkíyèsí àìsàn àbí àìlera nínú àgọ́ ara wa kó tó di pé ó máa lọ peleke táwà burú jáì, ni ó yẹ kí eyan ti lọ rí dókítà. Ó de dá kí wọ́n ṣàkíyèsí ara èyàn dáradára nítorí àìsàn tó lè ṣẹ́jú ní ìgbàkígbà.

Bẹ́ẹ̀ni mo ti rìnrìn àjò lọ sí ìlú Amẹ́ríkà tí wọ́n ń pè ní ìlú Ọba. Ní ọdún tí ó kọjá ni mo lọ síbẹ̀. Mo lọ fún ìgbafẹ́ àti ìsinmi ránpẹ́. Ó dùn mọ̀ mí, miì mo dẹ̀ ti kúrò ó ti ṣe díẹ̀. Ó tun máa wù mí kí n tún lọ ní ọdún tó ń bọ̀ láti lọ gbafẹ́.

Bẹ́ẹ̀ni, ojú omi tí mo máa ń mú ní ojóójúmọ́ o ó da fún mi. Kò pọ̀ jù, kò dẹ̀ kírè jù. Ní gbogbo ìgbà tí mo bá mu omi, o máa bá mi lara mu. Mo máa mu omi kí n ba lè ní okun àti lè ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. Mumu omi dára fún ẹ̀dá púpọ̀, mò dẹ̀ má mu omi lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni mo máa ń di ọjà bọ̀ tí mo bá lọ sínú oko tí a bá ka èrè oko wálé. A máa ń di ọjà bọ̀ lóríṣiríṣi. Adé, ó de máa ń wà fún títà àwọn ìyá ọlọ́jà ní ọjọ́ ọjà. Àwọn a máa ń ta ọjà láti ilẹ̀ jèrè. So mo máa ń di ọjà bọ̀ ni àti oko wálé.

Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Ọlámídé. Ọlámídé túmọ̀ sí ẹni tí ọlá e ti dé kankan. Orúkọ mi ní ìtumọ̀, ó dẹ̀ máa ń fún mi ní iyì ní àárín àwọn akẹgbẹ́ mi. Orúkọ mi ní àpẹẹrẹ rere fún àwọn ará Yorùbá. Nítorí náà, àwọn ará Yorùbá máa ń sọmọ wọn ní orúkọ oríṣìíríṣìí, ó dẹ̀ máa ń ní àpẹẹrẹ gidi bí orúkọ tèmi.

Fóònù tí mò ń lò jẹ́ fóònù ẹ̀rọ Android tí wọ́n ń pè ní Samsung. Ó wúlò fún mi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ohun mòdè máa ń fi ṣe iṣẹ́ òòjọ́ mi nípasẹ̀ ṣíṣe káràkátà owó àti dídúró pọ̀. Fóònù yìí ó ti wúlò fún mi gidigidi gan. Àló àgbéká yìí ó wúlò fún mi nípa ìrìnsẹ̀, nípa bíbá sọ̀rọ̀ àwọn mọ̀lẹ́bí mi káàkiri ìlú àgbáyé. Fóònù yìí àbí ẹ̀rọ àgbeleka yìí ó wúlò fún mi gidigidi gan ni.

Ọjọ́ tí mo fẹ́ràn jù ní, ní àárín ọ̀sẹ̀ ni ọjọ́ Ajé tí àwọn olóyìnbo ń pè ní Monday. Ọjọ́ yì ni mo ní, mo nífẹ̀ sí jù nítorí pé ọjọ́ yẹn ni káràkátà àti ìdúwópo máa ń yá kánkán jù lọ nínú ọ̀sẹ̀. Àwọn èyàn máa ń gbaradì fún ọ̀sẹ̀ tuntun tó fẹ́ bẹ̀rẹ̀ àti nípa káràkátà ṣíṣe káàkiri alẹ́ àgbáyé. Ọjọ́ Ajé ni mo fẹ́ràn jù, ó dẹ̀, inú mi dẹ̀ máa ń dùn láti wá sí ibi iṣẹ́ òjọ́ mi nígbà náà.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni kí n jáde pẹ̀lú mọ̀lẹ́bí mi, ká sere jáde lọ sí ibi ìgbafẹ́, ká sì lọ ní ìgbádùn tó péye. Itori ẹni tó bá ṣiṣẹ́ gbudo ní àsìkò ìgbádùn rẹ̀. Ìgbà ètò mi ni kí ká dáná, ká lọ, ká ní àsìkò tó dára, ká sì ní ìsinmi tó péye. Torí gbogbo ọ̀sẹ̀ ni a ti fi ṣiṣẹ́, a dẹ̀ gbudo ní àsìkò ta fi n ní ìsinmi rán pẹ́

Ètò ìdárayá mi ó yatọ̀ lọ́pọ̀lọ́pọ̀ ìgbà, ó dẹ̀, ó dẹ̀ yàtọ̀ síra wọn bí mo bá ṣe ṣiṣẹ́ sí lọ́sẹ̀. Ètò ìdárayá mi mo máa ń sun sí ọjọ́ àlàmísì àbí ọjọ́ àánú, ìgbà yen ní àárín ọ̀sẹ̀ ni mo máa ń sun eré ètò eré ìdárayá mi sí, mo dẹ̀ máa ń gbádùn ètò eré ìdárayá lóríṣiríṣi lọ́pọ̀ ìgbà.

Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn ó yàtọ̀ síra wọn. Ni ọ̀pọ̀ ìgbà nígbà mi tí bá rí ọmọ kékeré ó yàtọ̀ bí mo ṣe máa ń kí àgbàlagbà. Tí mo bá rí àgbàlagbà máa tẹríba láti fi pé mo, mo júbà fún wọn yàtọ̀ sí ọmọ kékeré tí màá kọ́ ọ̀dà lóùn. Tó bá jẹ́ àgbàlagbà ni mo fẹ́ kí màá kan kí wọn. Ní ẹkalẹ́, ẹka árọ̀, ẹka sàn. Ó, ó, ó wà nípa bí ojú ọjọ́ bá ṣe rí. Sígbà yẹn ó ni màá fi kí àgbàlagbà àbí ọmọdé àbí àwọn èèyàn ní pàtó.

Ìgbà tí mo bá ń fọṣọ, ó, ó, ó, ó fẹ́ràn, ó yàtọ̀ sí ra wọn nípa lọ́pọ̀ igbà. Nígbà míí, ó máa ń jẹ́ ọjọ́, ọjọ́ àlàmísì àbí ọjọ́ ta bá ti fẹ́ wọ ìparí ọ̀sẹ̀ ni mo máa ń fọṣọ. Àwọn aṣọ tí mo ti wọ̀ lọ ibi iṣẹ́ láti ọjọ́ ajé títí di ọjọ́ ta fẹ́ bọ́ sí ọ̀sẹ̀ tuntun. Mo máa ń kojọ́, màá dẹ̀ lọ fọ́ nínú ẹ̀rọ ta fi ń fọṣọ. Ohun mo máa ń fi ń fọṣọ tí bá ti ko sínú ibẹ̀, a fọ mọ́ tónítóní, màá dẹ̀ lọ sa. Tí n bá dẹ̀ tí lọ sa, mo, mo máa wọ̀ lọ síbi iṣẹ́ tó bá, tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀. Àwọn ọba, àwọn ìpele báyìí ni mo máa ń fi fọ aṣọ mi. Tó bá jẹ́ aṣọ tó bá funfun, ọ̀tọ̀ ni màá kó sí. Tó bá jẹ́ aṣọ tó bá, tó bá fúyẹ́ lọ́wọ́ tí ó ò ní ipọ́n púpọ̀, ọ̀tọ̀ náà, ọ̀tọ̀ ni ibi tí mo máa kó sí ná. Àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo máa ń sa àwọn aṣọ yẹn sí lójú tí mo máa ń fi ń fọ.

Ó ja, ó máa ń ṣe ìtura wọn lọ nígbà mi lọ́pọ̀ ìgbà níbi iṣẹ́ tí iṣẹ́ bá gbo mi mú tó ní agbára, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà mi. Ìgbà mìíràn kò kí n rí bẹ́ẹ̀, bọ̀ ṣùgbọ́n ní gbogbo ìgbà, a, ó máa ń wọ́pọ̀, a, ní lọ́pọ̀ ìgbà nígbà tí a bá tún súnmọ́ òpin ọdún tí iṣẹ́ dẹ̀ ń fajuro, a máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, ó dẹ̀ máa ń mú ìdagbasoke sí í, sí ibi tí mo ti ń ṣiṣẹ́ wá, ó máa ń wúlò fún wa gidigidi gan.

Ìgbàkígbà tó bá wù'yan ni eyan lè lọ sí ọjà. Tí owó sá bà bá ti wà lọ́wọ́ ẹni, kò sí ìgbà tí a o lè lọ ọjà. A lè lọ ọjà ní ọjọ́ ajé, ọjọ́ Àlàmísì, ọjọ́ òwúrọ̀, ọjọ́ kọjọ́ ènìyàn lè lọ s'ọjà. Tí owó bá ti wà, tọ́ ọjà dé wàá ṣíṣí. Kò sí ìgbà tí eyan ò lè lọ s'ọjà. But ìgbà tó bá ń wù mí kí n lọ s'ọjà ni ìgbà ìparí ọ̀sẹ̀. Ìparí ọ̀sẹ̀ ni o máa ń wù mí láti lọ s'ọjà torí ìgbà yẹn ni mo máa ń ráyè láti lọ s'ọjà láti ra nnkan tó wù mí àti nnkan tí ó tó wu ọkàn mi gidigidi gan. So ìgbà, ìgbà ìparí ọ̀sẹ̀ ni mo máa ń fẹ́ràn láti lọ sí ọjà.

Àwọn aládùúgbò mi díẹ̀, díẹ̀ ni mo mọ̀ nínú wọn. Àwọn mìíràn wà tí wọn ò kìfẹ́ kí a jọ ṣe ìbáṣepọ̀ ká mọ̀ jọjọ mi tó rọrọ. Àwọn díẹ̀ nìkan ni mo mọ̀ nínú àwọn aládùúgbò mi. Àwọn aládùúgbò mi tí a jọ ń gbé ó wọ́pọ̀ láàrín wọn ká má jọ sọ̀rọ̀ púpọ̀ lọ títí. Àwọn aládùúgbò mi a wọ́pọ̀ lọ títí bọ̀, a jọ máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀kan.

Rárá o, mi ò ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Ẹni tí ó bá ń ṣe iṣẹ́ ọ̀fẹ́, korí tí láti jere iṣẹ́ ọwọ́ rẹ̀ ni o. Iṣẹ́ ọ̀fẹ́ kò sí lọ́rọ̀ mi. Èmi máa ṣiṣẹ́ fún ẹ, màá dẹ̀ gbowó torí bó ṣe ye korí nìyẹn, mi ò kí ń ṣi iṣẹ́ ọ̀fẹ́ fẹ́ ẹni kankan. Mi ò dẹ̀ kín ń, mi ò dẹ̀ kín ń gba àwin iṣẹ́, iṣẹ́ tí mo bá ṣe, ó gbúdọ̀ ṣanwo mi gẹ́gẹ́ bí ó ṣe yẹ àti bó ṣe tọ́.

Èmi, èmi kò ní gíláàsì oọ̀rùn, ó wù mí láti ra gíláàsì ọ̀orùn tí ó bá yá, amo kò ṣe nísinsìnyí. Gíláàsì ọ̀rùn ó máa ń wúlò gan, torí, torí ìtàn sí ọ̀rùn sí ojú wa. A máa ń needì, a máa nílò ọ̀rùn, a máa nílò gíláàsì ọ̀rùn nípa àwọn bí ojú ọjọ́ ṣe rí. Nígbàkígbà, a kì í fẹ́ lo gíláàsì ọ̀rùn, ẹlòmíò kì í fẹ́ lò ó, nítorí ó máa ń da ojú wọn sódi. Nítorí náà, a máa ń nílò gíláàsì ọ̀rùn nígbẹ̀run, ní pàtó.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni eré, eré bọ́ọ̀lù gbígbá. Òun ni mo fẹ́ràn jù lọ, ó wù mí púpọ̀. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà mo dẹ̀ máa ń fẹ́ràn láti máa ṣe eré ìdárayá bọ́ọ̀lù gbígbá. Ó máa ń dùn mọ́ mi, ó máa ń jẹ́ kí ara mi yá gágá ti mo dẹ̀ máa ń wù mí láti gbá. Ni ọ̀pọ̀ ìgbà láàárín ọ̀sẹ̀ tí mi ò bá ní iṣẹ́ kankan lọ́wọ́ àbí tí kò sí, tí mo, tí mo fẹ́ gbafẹ́, ààyè gbafẹ́ mi, mo máa ń lọ sí orí pápá láti lọ, láti lọ gbá eré bọ́ọ̀lù. Kò n ṣe nípa gbígbá nìkan mo máa ń fi ń gbádùn eré bọ́ọ̀lù, mo máa ń wòó, wòó, mo máa ń jókòó láti wòó lá, láti ọ̀kan ó dẹ̀ máa ń ní itumọ sí mi.